Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ni Taiwo, èyí tó túmọ̀ sí ìkejì nínú àwọn ìbejì ọmọ. Ẹni tí a rán síwájú láti lọ tọ́ ayé wò, láti wo bí ayé ti rí kí èkejì kó tó máa bọ̀.